Ìgbà tí mo kẹ́yìn sunkun ni ìgbà tí mo pé ogún ọdún tí mò ń ṣe ọjọ́ ìbí ṣùgbọ́n ìyá mi ti kú ní gbogbo ìgbà yẹn. Torí mo, mo miss ìyá mi gan. Mo máa ń sunkún torí pé ìgbà tí mo pé ogún ọdún kò ṣojú ìyá mi, ìyá mi ti kú.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ṣe ìwádìí àwọn alábàáṣepọ̀ ṣiṣẹ́ pọ̀ dáadáa. Mo máa ń bẹ̀rẹ̀ bí ìwà wọn ṣe ń rí, yálà lórí iṣẹ́, yálà lórí bíba ni sọ̀rọ̀, bí wọ́n ṣe wà, bí wọ́n ṣe ni tẹríba sí.

Ìlànà tí mo fi ń polówó lórí ayélujára ni tí a ń pè ní social media. Orí ibẹ̀ ni mo ti máa ń polówó, orí ibẹ̀ ni mo ti máa ń polówó àwọn ọjà tí mo bá ń tà, tí àwọn èèyàn fi lè rí, to lè mọ nǹkan tí mò ń tà, to máa fi lè wá sọ́dọ̀ mi láti wá ra ǹkan tí wọ́n bá nílò.

Ah Olómi ọsàn, Olómi ọsàn, Olómi ọ̀pọ̀ òyìnbó àti Olómi ọ̀gẹ̀dẹ̀ wẹ́wẹ́ kí wọ́n mú méjèèjì kí wọ́n, kí wọ́n mú mẹ́tẹ̀ta kí wọ́n jọ pọ̀. Ẹ̀hẹ̀n, ǹkan tí mo fẹ́ràn jù láti máa mú ni yen.

Bẹ́ẹ̀ni o, ojú mi dára gidi gan. Mo dẹ̀ rẹwà lọmọbìnrin. Ojú mi dára. Mo fẹ́ràn bí ojú mi ṣe rí, bí mo ṣe dúdú bíi kóró iṣin. Mo fẹ́ràn bí irú ẹda tí elédùúà tó dá mi. Ojú mi dára gan.

Bẹ́ẹ̀ni o, mo máa ń rìn ní ayọ̀ àti àlàáfíà, in fact, àbọ̀ Ọlọ́run o n dájú lórí mi ní gbogbo ìgbà torí ẹsẹ̀ ni mo máa ń fẹ́ràn láti fi rìn dáadáa láti ibi tí ọkọ̀ bá já mi sí wá sí ilé mi, àbí tí n bá lọ láti ilé mi lọ sí ibi tí má ti wọ ọkọ̀.

Aah! Kí i má parọ́ kò rọrùn láti darí àwọn ènìyàn, nítorí pé orísìírísìí ènìyàn ni a dá pẹ̀lú ìwà orísìírísìí. Ehn, pẹ̀lú sùúrù, òun ni èèyàn fi lè darí ènìyàn àti fífara balẹ̀.

Ah, tí mo ti gun ọkọ̀ akẹ́rù gbẹ̀yìn óò ti pẹ́ ayé àtijọ́ mọ̀. Ẹ mọ̀ pé ìsìn ayé ti lajú, ayé ti di ayé ọ̀làjú àti rí ọkọ̀ akẹ́rù ó máa ń pẹ́. Ó ti pẹ́ tí mo ti gun ọkọ̀ akẹ́rù.

Rárá o. N o ní àwòrán rárá rárá lára. Mi ò yà àwòrán kankan sára, nítorí pé mi ò tíì fẹ́ràn ẹ́. Mi fi gba kankan, mi fi ibi kankan gba ti ẹ láti máa ya àwòrán sára. Mi fi bẹ́, mi fi gba kankan gba ti ẹ rárá rárá. Mi ò ní o. Mi ò ní rárá.

A! Mi n lọ ibi orin rí, nítorí pé mi ò ní ayé e láti lọ sí ibi orin, mi n lọ rí. Ṣùgbọ́n mò ń wò pé ọjọ́ kan njọ́ kan, Ọlọ́run máa fún mi ní aayé àti àkókò tí màá lọ sí ibi orin.

Ah! Èmi ò ní ẹrọ ọlọgbọ́n nílé mi o nítorí pé ilé kékeré ni mò ń gbé. Mi ò ní ọmọ ọ̀dọ̀, mi ò tí ì fẹ́ ọkọ, mi ò tí ì bí ọmọ. Dèpòdépò bóyá máa ní mo ní ẹ̀rọ ọlọgbọ́n nílé tí á a máa bá mi wo gbogbo ilé ẹni tó bá máa wọlé.

Bẹ́ẹ̀ni o, mo mọ̀ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú. Boya ti ń bá fẹ́ lọ sí ibi kan tí mo ju ọwọ́ sílẹ̀ láti dá ọkọ̀ dúró, àwọn ọkọ̀ máa dúró fún mi. Wọ́n máa bèrè ibi tí mò ń lọ, màá dé sọ ibi tí mò ń lọ fún wọn. So tí ọ̀nà wọn bá gba bẹ̀, wọn á gbé mi. Tí ọ̀nà wọn ò bá dé gba bẹ̀, wọn máa jẹ́ kí mọ̀.

Bẹ́ẹ̀ni o, mo mọ bí a tí ń ya àwòrán. Kódà gan tí n bá fẹ́ ya àwòrán báyìí, mo mọ bí mo ṣe lè ya àwòrán. Ó sì wà lára mi nítorí pé mo máa ń ya àwòrán nígbà tí mo wà ní ilé ìwé secondary school. Mo mọ bí wọ́n ṣe ń ya àwòrán, ó sì wà lára mi.

Nǹkan tí mo mọ̀ ṣe jù, nǹkan tí mo máa ń ṣe tí òjò bá rọ̀ ni pé tó jọ bá ti rọ̀ báyìí, ẹ mọ̀ pé gbogbo ìta má a ti tutù, màá wá bọ́ sórí ibùsọ̀ mi, màá wá bẹ̀rẹ̀ oorun lójú páálí, màá sún oorun yẹn dáadáa tó jẹ́ pé gbogbo ọpọlọ mi báyìí ó máa sílẹ̀.

Bẹ́ẹ̀ni ojú mi dára o. Ojú mi dára dáadáa ó sì rẹwà tó jẹ́ pé tí ẹ bá rí bí ojú mi bá ṣe rí, ẹ wo wípé "híhán, ọmọ tán, ọmọ fakọyọ, ọmọ dára, ó dún owó lobìnrin, ó ṣé ó dùn fẹ́ láya". Ojú mi dára.

Ha! Oúnjẹ tó láta dáadáa dáadáa ni mo fẹ́ràn láti máa jẹ. Oúnjẹ tó láta, òun ni mo fẹ́ràn láti máa jẹ dáadáa. Nítorí pé ó máa ń jẹ́ kí ara mi jí pépé. Tí n bá jẹun tó láta, oúnjẹ tó bá rí mini mini ó máa n rín min láyà, ṣe ló máa dà n pé kí n bì, kí n bì dànù.

Rárá o, mi ò kí ń ní ìrora tí n bá ń bá, bá wà níwájú àwọn ènìyàn, tí n bá ń bá àwọn ènìyàn níwájú àwọn sọ̀rọ̀. Mi ò kí ń ní ìrora rárá. Nítorí pé though ó, ẹ́ẹ̀, àyà mí máa ma já tí n bá wà níwájú àwọn ènìyàn. Ṣùgbọ́n tí bá tó bá dé àsìkò kan, màá jẹ́ kí àyà mi kí ó ki dáadáa, màá lé farabalẹ̀ sọ̀rọ̀.

Ah, oríṣiríṣi ẹ̀bùn, ẹ̀bùn etí, agbára mi bá ká. Ṣùgbọ́n àwọn ẹ̀bùn tí mo ti fún ènìyàn jù ní ẹ̀bùn aṣọ. Aṣọ, màá fún àwọn ènìyàn ní ẹ̀bùn aṣọ dáadáa. Tí bá ti, tí wọ́n bá ń ṣe bíi ọjọ́ ìbí tí ń bá l'ówó lọ́wọ́. Sugbọn, mo máa ra àwọn aṣọ sílé, màá gbé kan lára àwọn aṣọ bóyá ankara o, bóyá Kampala ni o tó dẹ̀je original tí ò ń ṣe àwọn aṣọ gbekuredú. Ẹ̀hẹn, mo máa gbe, mo máa lọ fún wọn, màá fi sinu láílọn, màá ra'apu e dáadáa tó jẹ pé mi ní jẹ́ kọ́n ri. Màá wá gbé lé wọn lọ́wọ́. Ǹkan tí mo máa fi ń fún wọn l'ẹ́bùn most times ni yẹn.

A! Ó dá lórí bí nkan, ṣùgbọ́n eekan la máa n ní ìpàdé ní ọ̀sọ̀ọ̀sẹ̀. Ṣùgbọ́n tí àwọn ǹkan kan tó bá ṣẹlẹ̀, àwọn ǹkan táa lérò tí a fọkàn sí tó bá ṣẹlẹ̀ lójijì, a lè pe ìpàdé pàjáwìrì tó máa ń jẹ́ emergency meeting.

Àh, tí n bá ti ṣẹ yàn ojú ẹsẹ̀ ni mo máa ní kó má bínú, ní pé kó dárí jì mí ojú ẹsẹ̀ ni mo máa sọfún. Ṣùgbọ́n ẹ mọ̀ pé àwọn ẹ̀ṣẹ̀ kan máa ń wà teyán ọ kì í mọ̀, teyán kì í mọ̀ níjọ́ tí ọ bá ṣẹ̀. Boya tẹ́ni yẹn bá wá padà wá sọ́dọ̀ mi tó ní àh, Deborah o, o ṣẹ ẹ̀ṣẹ̀ mí o, kan bá bàá lo ṣe o. Ojú ẹsẹ̀ náà ni màá ti ní kó má bínú, ní pé kó forí jì mí. And then, ẹ, èyí tó ga jù ni ká máa tọrọ àforíjì látọ̀dọ̀ Eléédùà tó ṣẹ̀dá wa láti ara gbígbàdúrà sí Eléédùà pé kó dárí jì wa ní gbogbo ọ̀nà ẹ̀ṣẹ̀ ta mọ̀ mọ́ dà, èyí ta mọ̀ mọ́ dà kó fi gbogbo ẹ kó fi jì wa. Torí ta bá tọrọ idarí jí ẹ̀ṣẹ̀, Eléédùà lè fi ọ̀nà bí a ṣe ṣẹ̀ yẹn kó fi dá wa lẹ́jọ́. Torí kò ṣe ẹ́yàn tó mọ́ láyé gbogbo wa náà ni ẹlẹ́sẹ̀.

À, è ṣe o jẹ́ ẹni tí kò ń jẹ́ran? Èmi ń jẹ́ran o. Mò ń jẹ́ran dáadáa. Yéé, kin má jẹ́ran kẹ. Mò ń jẹ́ran, mò ń jẹ́ran, mò ń jẹ diẹ̀, mò ń jẹ́ran dáadáa. Mo fẹ́ran láti máa jẹ́ran dáadáa. So pé Ọlọ́run ò jẹ́ kí i ní àìlera nǹkan tí dókítà máa fi ní kí n má jẹ́ran.

Rárá o, mi ò kí ń fẹ́ràn láti má jí ní òkutukutu òwúrọ̀. Mi ò kí ń ṣe iru èèyàn bẹ́ẹ̀ nítorí pé ó ma ń, ara mi ó ma ń, ó ma ń sọ nínú ara mi. Ó ma ń rẹ mí tí bá jí láàárọ̀ kùtùkùtù. Nítorí ẹ̀ gàn mi ò ṣe ń ṣe iṣẹ́ àárọ̀ ní ibi iṣẹ́ mi. Iṣẹ́ ọ̀sán ni mo má a ń ṣe.

À, ìgbà mẹ́fà, ẹmẹ́fà, ọjọ́ mẹ́fà nínú ọ̀sẹ̀ kan ni ìrìn àjò mi lọ sí ibi iṣẹ́ mi máa ń gba. Ìgbà mẹ́fà ni láti ẹ̀yin ìgbà tí mo máa ní tí mi ò ní lọ́ ibi iṣẹ́, ó máa ń bọ́ si ọjọ́ kan ni ṣùgbọ́n kò kí ń dúró lójú kan, ó máa ń ṣe kélekèlé.

Uhm, bẹ́ẹ̀ni mo máa ń fẹ́ràn láti lo ẹ̀rọ ìgbésókè. Yálà bí a ti bá wà ní ilé ìjọsìn à bá fẹ́ korin, o máa ń wù mí kí wọ́n fún mi ní ẹ̀rọ ìgbésókè. Kí ohùn mi kò le já tóo kí gbogbo ènìyàn lè gbọ́.

Bẹ́ẹ̀ni o, mo máa ń tan Ìkíni lórí fóònù mi, lórí ẹ̀rọ ayélujára mi, ẹ̀rọ àgbéká mi, mo máa ń tan Ìkíni. Tí ó bá ti sí iná nínú ilé àbí bóyá tí n bá fẹ́ mú nǹkan nínú nnkan kan tó kunkun bá ṣú, mo máa tọ ẹ̀rọ Ìkíni lórí ẹ̀rọ alágbéká mi.

Bẹ́ẹ̀ni, mo màá kọ lẹ́tà fún àwọn ènìyàn yálà bóyá tí mo bá wà iṣẹ́ tó dẹ̀ ní ipò kan tí mò ń wà ní ibi iṣẹ́, màá kọ lẹ́tà sí wọn ni pé mo nílò iṣẹ́ fún ipò báìbàì.

Ìgbà tí owó bá pọ̀ lọ́wọ mi tí mi ò rówó ra, oúnjẹ sílé tàbí tí ò sí owó kankan lọ́wọ́ mi láti fi wọ mọ́tò àbí láti fi ṣe ohun nǹkan tàbí ìkejì, ìgbà náà ló máa ń fà lọ́wọ́ mi tí mo máa fi ara mọ́ bí nǹkan bá ṣe rí.

À, àwọn áàpù tí mo máa ń lò jù dáadáa ni áàpù Opay, áàpù salẹńṣío yìí, èyí tí mò ń ṣe lọ́wọ́ ẹ̀, áàpù salẹńṣío ikejì tí a máa ń fi wọn ariwo ní gbogbo ibi. Ehen, áàpù tí mo máa ń lò jù ni ẹ́.

Aah! Mo fẹ́ràn ìmọ̀le tí òwúrọ̀ nítorí pé ìmọ̀le òwúrọ̀ máa ń kò kí ń tayàn lára wọ́n wọ́n wọn. O tún máa ń ṣe ara ní ànfàní ju ti ìmọ̀le ìrọ̀lẹ́ lọ.

Mi ò kín bínú nítorí pé tí bá wà nínú ọkọ̀ pẹ̀lú àwọn èrò gígùn, wọ́n bá ṣe ń rojọ́ lọ rojọ́ bọ̀, èmi ò kín dáàsí. Mi ò ń dá sí kí èèyàn kan máa lọ sọ̀rọ̀ sí ohun ìṣe tẹ̀ mi, kó má lọ sọ sí mi, kó má lọ wo àpò ìbínú mi nítorí ẹ̀, mi ò ń dá sọ́rọ́ tó bá ń sọ. Nígbà tí ń bá ti dá sí, kò sí mo ṣe fẹ́ bínú.

À, ìgbà tí mo máa ń fọ aṣọ ni ìgbà tí ì bá ti lọ sí ibi iṣẹ́. Bí a tí mi ò lọ ibi iṣẹ́ rárá ẹ̀hen, igbayen ni mo máa ń fọ aṣọ tí màá ka aṣọ jáde, tí màá mu gbóbo lé, tí màá gbà, tí màá nu dáadáa ẹ̀hen. Igba yẹn ni mo n máa rà aye ṣe iṣẹ́ ilé dáadáa.

Àá rara o, mi ò kí ń ṣe yoga o nítorí pé mi ò níyàn tó máa kọ́ mi. Tí bá ríyàn tó bá kọ́ mi ńṣin ẹ, mo lè ṣe é. À ṣùgbọ́n tí bá tú ríyàn tó bá máa kọ́ mi náà, mi ò kí ń ní ààyè torí ọjọ́ mẹ́fà mo màá fi ń lọ sí ibi iṣẹ́. Ọjọ́ kan tí bá máa fi sinmi náà, iṣẹ́ ilé náà màá fi ṣe.

Mo máa ń bá wọn ṣiṣẹ́ pẹ̀lú sùúrù ni o. Bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, oríṣiríṣi èèyàn pẹ̀lú oríṣiríṣi ìwà tí oníkálukú ní. So èèyàn máa ń máa fi ìrẹ̀lẹ̀ àti ọgbọ́n ọgbọ́n ni mo máa fi ń bá wọn ṣiṣẹ́ torí ká má bàá ṣ'ẹra wa, ká má bàá jà.

A! Tí mo ti lọ sí ilé oloúnjẹ kẹ́yìn, ó ti pẹ́ torí mo jẹ́ ènìyàn tó jẹ́ pé mi ò fẹ́ràn kí máa jẹun ta. Torí tí bá ní máa jẹun ta, owó tí màá ná, a ó máa pọ̀. Mo dẹ̀ jẹ́ ènìyàn tó fẹ́ràn oúnjẹ gan ni, torí ẹ̀, mo màá se oúnjẹ mi nile ni.

Bẹ́ẹ̀ni, mo wáa ń kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì bóyá tí mo bá wọnú Facebook lọ tí mo ká àwọn ọ̀rọ̀ kankan tan bá kọ si orí Íńtánẹ́ẹ̀tì tí mo rò pé oda, mo fẹ́ dá sí àwọn ọ̀rọ̀ tí wọ́n kọ, mo máa kọ ǹkan síbẹ̀ bó bá e máa jẹ́. Mo máa ń kọ ǹkan sórí Íńtánẹ́ẹ̀tì.

A! Mi ò ní ìbòsẹ̀ kankan o. Mi ò ní ìbòsẹ̀ kankan tí mo máa ń lò. Nítorí pé, mi ò kí ń ṣe ẹni tó máa ń lo ìbòsẹ̀ bẹ́yẹn. So, mi ò ní ìbòsẹ̀ kankan tí mo máa ń lò tàbí tí mo fẹ́ràn. Bí á torí pé mi ò ní àǹfààní àti lo ìbòsẹ̀, àbí torí bí, bí mo ṣe rí tí mo jẹ́ ẹni tí ò lówó láti máa ra àwọn nǹkan bẹ́yẹn.

Ìgbà tí mo máa ń ṣe ìmọ́tótó ilé mi ni ìgbà tí mi ò bá ti lọ sí ibi iṣẹ́ rara. Ehen, ìgbà tí n bá ti lọ ibi iṣẹ́ rara ni mo máa ń ṣe ìmọ́tótó ilé mi tí mo máa fọ ṣọ tí mo máa gbálẹ̀ fọ inú ilé ìwẹ̀, fọ àwọn abọ́ tó bá wà nínú ilé ìdáná.

A! Mo máa ń múra dáadáa o, torí tin bá fẹ́ pàdé oníbàárà mi, màá kọ́kọ́ yẹ ìrú ènìyàn, ìrú ènìyàn, ìrú ènìyàn tó jẹ́, màá kọ́kọ́ yẹ wó ṣẹ́ẹni tí mo lè ṣe, ẹ́ tí mo lè ta ọjà fún ni, àbí kí n ṣẹ́ ẹni tí mo lè ta ọjà fún, mo máa ń múra sílẹ̀ dáadáa.

A ní àṣà kankan nínú ẹbí mi nítorí pé ẹbí ìgbàgbọ́ òun ní ẹbí tí a bí mi sí. But mo mọ̀ pé àṣà wà, èmi ò mọ̀rú àṣà tó jẹ́ nítorí pé bàbá àti ìyá mi, wọ́n ò sọ ìrú àṣà tí wọ́n ní nínú ẹbí wọn, wọ́n ò sọ fún mi. Nítorí bẹ́ẹ̀ èmi ò mọ̀

Mo máa ń rántí ò nítorí pé mo jẹ́ ènìyàn tó jẹ́ pé o máa ń fi ọ̀rọ̀ sí ọkàn. Mo máa ń fi sí ọkàn, mo máa ń fi sọrí dáadáa. Bòyá té mi àti ènìyàn bá ṣe ní ọ̀rọ̀, a ṣìná. Mo máa ń fi sí orí, mo máa ń fi sáyà nítorí pé mi ò kí ń fẹ́ jẹ́ kí ède aiyéde àbí kí ǹkan, nkan tó, mi ò kí ń fẹ́ ṣe ǹkan tó máa fẹ́ fa ìjà làárín èmi àtiwọn.

Bẹ́ẹ̀ni, torí pé Android phone ni mò ń lò, torí Google Cloud ni mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sí àwọn fáìlì tí ó bá wà, tó bá wà importanti, ẹh ẹh, òun ni mo máa ń fi sí orí Google Cloud mi kó má baà sọnù torí ọjọ́ tí ń bá ti nílò ẹ̀

Mi ò tíì ṣe eré ìdáni rí o. Mi ò tíì ṣe eré nítorí pé Àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mi ò ní àǹfààní sí ó pọ̀ nínú ayé mi nítorí ẹbí tí mo ti wá á lòwó rárára láti le ní irú àǹfààní bẹ́ẹ̀

A! Bo bá ṣe lè mọ iṣẹ́ ṣe sí, torí a lè gba àwọn èèyàn kó jẹ́ pé a kàn ṣe iṣẹ́ yẹn. Wọ́n ní ọ̀gá tà, ọ̀gá ọ̀ tà, owó aláarù à pé, ẹlòmìí a kọ́ ṣẹ iṣẹ́ yẹn bó bá ṣe wù. Ṣùgbọ́n ẹ̀yàn tí mo máa ń-- nǹkan tí mo máa ń wò nínú òṣìṣẹ́ tuntun ni bó bá ṣe ṣe iṣẹ́ yẹn sí, tó bá ṣe iṣẹ́ yẹn gẹ́gẹ́ bí ìpè òun ló ni, ìbi iṣẹ́ yẹn.

Àwọn nǹkan tí mo máa ń ṣe kí n tó lọ sùn bí àti bá ti lọ ibiṣẹ́, tí bá ti dé, to bá ti rẹ mi tí mo ti wẹ, kò sí ni kí ń má tẹ fọ́ọ̀nù mi. Mo máa tẹ fọ́ọ̀nù mi sáàni láti wo gbogbo nǹkan tó ń lọ lórí Íńtánẹ́ẹ̀tì, lórí ẹ̀rọ ayélujára. Mo máa wá nǹkan tó ń lọ, màá le fi dánú mi dùn kí tó di pé mo sùn.

Bẹ́ẹ̀ni o, mo ti gun alùpùpù rí, àǹtí mi ló kọ́ mi. Ẹni tó dẹ́ kọ àǹtí mi, ọmọ ilé ìwé wa. Nígbà tí a wà ní ilé ìwé girama, ohun lọ́kọ̀ àǹtí mi bọ́ ṣe é lu alùpùpù. Àǹtí mi náà wá kọ́ èmi náà bí a ti ń gun alùpùpù, kí mo máa gun alùpùpù dáadáa.

Oríṣiríṣi nǹkan ló máa ń sọ especially lórí ọ̀rọ̀ bíi ọ̀rọ̀ Nàìjíríà, ìlú mi, ìlú tí mo wà yìí bọ̀ ṣe rí, bí oúnjẹ ṣe wọ́n, bí gbogbo ẹ ṣe lọ sókè tí ó dẹ̀ ṣowó ní ìgboro, nǹkan tí wọ́n máa ń sábà sọ nìyẹn àti àwọn tó máa ń gbá bọ́ọ̀lù fún orílẹ̀-èdè wa.

À, ìgbà tí bá ti sùn, tí orún bá tó bá tasiko tí orún bá máa dá lójú mi náà ni mo máa dìde. Àfi tó bá jẹ́ pé bí ó ní ǹkan tí mo fẹ́ ṣe láàrọ́ kùtùkùtù tí mo wá gbé fóòmù mi sí, e, ẹ̀rọ tó máa ń jìnnì ní àsìkò tí eeyan bá da nìkan.

A, o, kẹ̀kẹ́ yẹn error nìyẹn o, nítorí pé kẹ̀kẹ́ tí mo ń kó láti gùn nígbà tí mo kéré tí mo fi lọ fi ẹsẹ̀ mi rọ́, tó jẹ́ pé odindi oṣù ọ̀sẹ̀ kan sí ọ̀sẹ̀ méjì ni mo fi ké nígbà tí wọ́n fi omi gbóná mọ́ mi lẹ́sẹ̀ gan nígbà tí ẹsẹ̀ mi ń rọ́, a, àti ìgbà yẹn báyìí mi ti dé ìdí kẹ̀kẹ́ mọ́

À, ìrànwọ́ àkókò yìí ii tí ẹ ń sọ yìí kò yé mi dáadáa o. Ṣé o mọ bí a ti ṣe n, bí a ti ṣe n ìrànlọ́, bí a ti ṣe ìrànwọ́ àkókò? À, kò really yé mi o, mi Kò yé mi dáadáa boya ke tun.

Gbogbo àwọn skiti àwọn eré kéékèèké tí wọ́n máa ń ṣe tó jẹ́ pé àwọn eré apanilẹ́rìn tí wọ́n máa ń ṣe lórí Facebook tàbí Instagram, oun ní mo máa ń wò tó máa ń pamilẹ́rìn dáadáa. Irú àwọn kíni yẹn, mo máa ń wò.

Ah, podcast, mi ò rò ó kí n ṣe ẹni tó máa ń gbọ́ podcast bẹ́yẹn torí mi ò ráyè. Mi ò ki ṣe àwọn èèyàn tó máa ń ṣe kiní náà bẹ́yẹn torí gbogbo nǹkan tí mo mọ̀ ni kí n ṣà ṣìṣe, kí ń ri owó, kí n lè fi ṣe àwọn nǹkan tí ẹ kì ń ṣe.

Orin tí èyàn máa máa fi yin Elédùwà, òun ni mo fẹ́ràn jù. Torí bí mo bá ṣe ń kọ báyìí, orí mi máa ń wú, inú mi máa ń dùn pé bẹ́ẹ̀ ni mò ń yin Elédùwà, ọba tó da gbogbo wa, tó dọ̀rùn, tó dá ayé. Mo fẹ́ràn orin, orin ìyìn gan-an kí n máa kọrin ìyìn sí Elédùwà mi lójoojúmọ́.

Mo máa ń múṣẹ́ mi ṣe ni ṣùgbọ́n tó bá je pé bóyá ìta ni mo ti ń dúró de ǹkan, màá máa fi ẹrọ alágbèéká mi, màá máa tẹ̀, màá máa wo àwọn nǹkan n bẹ́ẹ̀ kí n lè fi dúró de ẹni yẹn kó má din pé bóya mi rẹ, kó máa wo paku paku paku.

Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù ni ìgbà tí wọ́n ṣàlàyé bí a ṣe máa ń bímọ, bí ọkùnrin àti obìnrin bí wọ́n ṣe máa bá ara wọn sùn, tí ọkùnrin máa da ẹ̀dà tó máa da kínní sí ara obìnrin, tí àwọn nǹkan tó dà sí ara obìnrin yẹn máa lọ sí ibi tí ẹyin obìnrin bá wà tó máa sọ́ di oyún.

A! Nígbà tí mo máa ń fọwọ́ lójoojúmọ́ kò lóǹká torí pé ibi tí bá ti ń ṣoúnjẹ, oúnjẹ sísè ni mo ti máa ń bẹ̀rẹ̀, ọwọ́ fi fọ̀, mo lè fọwọ́ lẹ́ẹ̀mẹjọ, lẹ́ẹ̀mẹwàá mi ò kí ń ka ná. Ti bá ti ń fọwọ́, ti bá ti ń ṣoúnjẹ máa fọwọ́, ti bá ti fẹ́ jẹ oúnjẹ òkèlè máa fọwọ́, mi ò lè kò lóǹká ṣá.

Bẹ́ẹ̀ni o, màá ń wo ètò tẹlifíṣàn bí i àwọn eré inú orí ìtàgé, bí i àwọn, bó ṣe àwọn àgbá bọ́ọ̀lù, oríṣiríṣi eré è máa ń wò lóri tẹlifíṣàn ní ibi iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ní aṣọ wíwẹ̀ dáadáa. Mo máa ń ní torí ijọ́ tí bá fẹ́ ṣeré lọ sí, ibi tí a máa ń pè ní swimming pool ní bóyá ní ilé ìtura ẹh ẹn tí bá ń ṣeré lọ pé mo fẹ́ lọ wẹ̀, mo máa mú aṣọ wíwẹ̀ mi dání.

A máà ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ yálà lórí ẹ̀rọ alágbèéká mi, ṣùgbọ́n ní gbogbo ìgbà ẹ̀rọ alágbèéká mi ni wọ́n ti máa pè mí fún nǹkan tó bá fẹ́ kí ń bá wọn ṣe. Màá dé ṣe lórí ẹ̀rọ alágbèéká mi, màá dé pe wọ́n padà pé mo ti ṣe o ṣe wọ́n ti rí i wò. Orí ẹ̀rọ alágbèéká mi mo ti máa ń bá wọn sọ̀rọ̀.

Bẹ́ẹ̀ni o, màmá mi ti lu etí mi nígbà tí mo wà ní kékeré, tí mo wà ní kokolo ni wọ́n ti lu etí fún mi tí mo dẹ̀ máa ń fi, eeh, earring tó jẹ́, eeh, oge tí mo máa ń fi sí, o mọ.

Dáadáa, mo máa ń fẹ́ràn láti ṣe ìpè video dáadáa, mo máa ń ṣe, mo máa ń ṣe ìpè video nítorí pé mo máa ń fẹ́ràn láti máa rí ẹni tí n bá ń bá sọ̀rọ̀ bí ẹni náà ṣe wa. Ẹ̀hẹ̀, mo máa ń ṣe ìpè video dáadáa pẹ̀lú àwọn èèyàn mi níbikíbi tó bá wà.

Ah! Ni ìlú Nàìjíríà tá wà ni ibí bàyi, tea ni a máa ń sábà mu. Ṣùgbọ́n boya ta bá fẹ́ ka ewé tá dẹ̀ fẹ́ sùn, tí a fẹ́ lò ju orun, òun la máa wá coffee lọ torí tí a bá ti lò ó báyii oju a máa ran bọ̀n bọ̀n bọ̀n tá fi ka gbogbo ewé wa tán ni fún ìdánwò tí a bá fẹ́ ṣe.

A! Oríṣiríṣi orin ni o. Orin tí Ẹ̀mí mi bá sọ pé òun fẹ́ gbọ́ ni, torí èmi kọ́ ni mo máa ní bóyá mo fẹ́ gbọ́ orin. Ǹkan tí Ẹ̀mí mi bá sọ pé orin báyìí ni òun fẹ́ gbọ́, òun ni mo máa wá sí tí mo máa gbọ́. Tó dẹ̀jẹ́ pé mo máa wọ inú etí mi tí mo máa, tí gbogbo ara máa dẹ̀ mí. Orin tí Ẹ̀mí tó bá ń bá mi ṣiṣẹ́ tó bá fẹ́ gbọ́ ni mo máa fún.

Doh! Èmi ò ní ìbòòrùn torí àwọn ẹni tí mo mọ̀ pé ó máa ń ní ìbòòrù ni àwọn Mùsùlùmí. Àwọn ni mo mọ̀ tí wọ́n máa ń ní ìbòòrù dáadáa tó pọ̀ sí ilé. Ṣùgbọ́n èmi ò kí ń ṣe Mùsùlùmí, ẹlẹ́sìn ò ní gbàgbọ́ lé mi. Mi ò, mi ò ra ìbòòrùn depo boya maa ni.

Bẹ́ẹ̀ni, bí a bá tí ń lọ sí ibì kan tí mi ò dábẹ́ mọ̀, àh, oyè owó Yorùbá náà ló máa ń sọ. Wọ́n ní "A bere ọ̀nà kì í ṣíná". Máa bere ọ̀nà, mo máa bere ọ̀nà dáadáa. Káwọn ènìyàn lè ṣàlàyé fún mi bí mo ṣe máa rìn kí n má lọ sọnù. Mo máa bere ọ̀nà dáadáa o.